Báwo ni ó ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́? Ohun tó ṣẹlẹ̀ náà ni pé, níwọ̀n ìgbà tí mo bá ti wà níbí iṣẹ́ láti àta rọ̀, ní ọ̀pọ̀ ìgbà ni mi kì í lè lọlé ní àsìkò tó bá yẹ kí n parí iṣẹ́. Iyẹn bí o bá jẹ́ pé iṣẹ́ tí ó wà nílẹ̀ ó pọ̀ lọ́pọ̀lọpọ̀ ju, à, iṣẹ́ tí mo lè parí tán ní ọjọ́ kan lọ, mo ní láti jókòó tì. Nígbà mìíràn, èmi máa ń dúró ju àkókò tí ó yẹ kí n parí iṣẹ́ lọ kí n tó kúrò ní ibi iṣẹ́. Bí ó bá, bí iṣẹ́ bá ṣe gbà, náà ni mo ṣe máa ń ṣe tí màá sì lọ lé.

Ṣé o máa ń ka ìwé? Bẹ́ẹ̀ni, mo máa ń ka ìwé lọ́pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí olùkọ́ èdè Yorùbá tí mo jẹ́. Mo nífẹ̀ẹ́ sí ìwé kíkà lọ́pọ̀lọpọ̀ ní èdè Yorùbá àti ní èdè Gẹ̀ẹ́sì. Bẹ́ẹ̀ sì ni èmi gangan jẹ́ onkọ̀wé. Bẹ́ẹ̀ni, ẹni tó bá jẹ́ onkọ̀wé, ó gbọdọ̀ máa jẹ́ òǹkàwe naa nítorí pé ọgbọ́n òpin sí ibìkan. Mo nífẹ̀ẹ́ sí ìwé lọ́pọ̀lọpọ̀, mo máa ń ka ìwé. À sì pé olùkọ́ tí ò bá ka ìwé, irú wọn ni máa ń rẹ́yìn láàrin ẹlẹgbẹ́ tí wọn kò sì nílẹ́gbẹ̀ẹ́ wọn mọ́.

Ṣé o fẹ́ràn oúnjẹ tó ní ata? Bẹ́ẹ̀ni, gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí mo jẹ́, mo fẹ́ràn oúnjẹ tó ní ata. Àsí pé tí mo bá jẹ oúnjẹ tí kò bá ní ata dáadáa, ní ṣe ni ọkàn a máa rìn mí tí a dẹ̀ ṣe bíi pé kí n bí oúnjẹ náà dànù. Nítorí náà, mo nífẹ̀ẹ́ sí oúnjẹ tó ní ata dáradára tí yóò gbà kí a máa mu omi tí yóò sì ta mi lẹ́nu yẹ́ríyẹ́rí níwan igbà tí mo bá jẹun tán.

Kí ni àwọn nǹkan tí ó wà nínú àpò owó rẹ? Owó náà ló wà nínú àpò owó mi. Lẹ́yìn owó, ohun tí a tún lè bá níbẹ̀, òun ni tàkándá tí a kọ oríṣiríṣi nǹkan sí. Yálà bọ́yá mo fẹ́ kọ iye owó tí mo kó síbẹ̀ àbí kí n kọ orúkọ ẹni tó ni owó náà, láti lè má jẹ kí n gbàgbé, nígbà tí mo bá fẹ́ fún olówó ni owó. Owó ló wà nínú àpò owó mi.

Ṣé o jẹ́ ènìyàn tí ó máa ń ṣe ètò nnkan? Bẹ́ẹ̀ni, èmi nífẹ̀ẹ́ sí kí n máa ṣe ètò nnkan lọ́pọ̀lọpọ̀ nítorí pé nnkan tí a bá fi ètò sí, gígùn lo máa ń gún. Nítorí náà, mo nífẹ̀ẹ́ sí kí n máa ṣe nnkan mi ní lètòlètò. Yálà ní bóyá mo to ǹkan sínú yàrá mi, tàbí ní ibi iṣẹ́ mi, tàbí àwọn aṣọ mi. Kibikiibi tí mo wá ti dé, mo máa ń fẹ́ kí ǹkan máa lọ lètòlètò náà ni. Nítorí náà mo nífẹ̀ẹ́ sí kí n máa to ǹkan dáradára.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera? Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera. Ni ọ̀pọ̀ ìgbà tí mo bá ti fẹ́ jẹun ni mo máa ń wo ti ìlera ara mi àti ìlera tí oúnjẹ bẹ́ẹ̀ bá le ṣe fún àgọ́ ara mi. Nítorí pé kò sí àǹfààní fún oúnjẹ tí ènìyàn bá ń jẹ tí kò sì sí ìlera tí ó lè ṣe fún àgọ́ ara. Ẹ̀mi a sì máa sá fún oúnjẹ tí ó bá le ṣe àkóbá fún àgọ́ ara títè mi. Nítorí náà mo máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera ara mi.

Kí ni àwọn ohun tí o fẹ́ràn lórí pizza? Àwọn nǹkan tí mo fẹ́ràn lórí pizza ni àwọn àlùbọ́sà, àwọn awọ olóríṣiríṣi tó máa ń jẹ́ kó rẹwà lójú, ẹyin tí ó máa ń wà níbẹ̀, àti ilé tí a máa ń pè ní hotdog yẹn. Àwọn nǹkan tí mo máa ń fẹ́ràn kó wà lórí pizza nìyẹn.

Ṣé o fẹ́ràn orin òkè? Mi ò fẹ́ràn orin òkè lọ títí nítorí ó máa ń jẹ́ kí ó tètè rìn mí, àfi bí tó bá jẹ́ pé òkè tí kò ga púpọ̀ bí bá jẹ́ bí ilé pẹ̀tẹ́sí. Èmi ò fẹ́ ilé tó ga gogoro tí ènìyàn kan ṣà máa rìn lọ, tí gbogbo ẹsẹ̀ á máa wúwo. Ṣùgbọ́n tó bá jẹ́ òkè tí kò ga púpọ̀ bí mi bá ní, ẹ́, ọgbọ́n láti gbàbò mìíràn tàbí tí mo bá ní àǹfààní láti gbàbò mìíràn, náà ni ló máa jẹ́ kí n fi gbà irú òkè bẹ́ẹ̀

Nígbà wo ni ọjà tuntun yóò jáde? Bí irú ọjà wo, ṣe ọjà oko ni, ṣe ire oko tuntun ni, àbí àwọn ọjà tí a máa ń kó wọlé láti òkè òkun? Kò sí ìgbàtí ọjà tuntun ò kí ń wọ orílẹ̀-èdè pàápàá jù lọ láti òkè òkun. Ṣùgbọ́n tó bá jẹ́ ti ire oko, ire oko ló ní oríṣiríṣi àsìkò tí wọ́n máa ń jáde ní ọ̀tún ọ̀tún. Ewó ló fẹ́ kí n dáhùn rẹ̀, wí fún mi.

Báwo ni o ṣe máa ń tọrọ àforíjì? Yorùbá bọ̀ wọ́n ní pé bọ́mọdé bá ti mẹ̀ṣẹ lẹ́sẹ̀ kò ní pẹ́ lórí ìkúnlẹ̀. Nígbà tí mo bá sì mọ̀ wípé mo ti táṣẹ agẹ́rẹ̀ tàbí mo ti ṣẹ̀ sí ẹni ẹni kan, dandan náà ni kí n tọrọ àforíjì. Kódi ìgbà tí mo bá dúró kí ẹni náà ṣẹ̀ṣẹ̀ wá sọ fún mi wípé mo ṣẹ̀ ọ́un, kí n tó ṣẹ̀ṣẹ̀ máa tọrọ àforíjì lọ́wọ́ irú ẹni bẹ́ẹ̀. Nítorí náà ní kété tí mo bá tì mọ̀ wípé mo ti ṣe ǹkan tí ó dáa fún ẹni kejì ni màá ti tọrọ. Yálà kí n sọ wípé kí ó má bínú. Kódà bó bá jẹ́ ẹni tí mo lè kúnlẹ̀ fún, mo lè kúnlẹ̀ láti tọrọ àforíjì tàbí kí n dì mọ́ onítàn láti tọrọ àforíjì lọ́wọ́ ẹni náà.

Báwo ni bátìrì fóònù rẹ ṣe máa ń dúró? Bátìrì fóònù ti a mọ̀ sí ẹkẹ agbára. Níwon igbà tí mo bá ti ń tẹ fóònù, ohun tí mo máa ń ṣe ni wipe rii pe mo jẹ́ kó kún dáadáa dé ìdá ọgọ́rùn-ún nígbà tí mo bá ti déle lálẹ́ tí mo bá ti tii bọ iná. Ṣùgbọ́n tí mo bá ṣe ń tẹ̀ẹ́ náà ni ó ṣe máa ń já. Ó dá lórí bí mo bá ṣe tẹ̀ẹ́ sí. Bí iru iṣẹ́ tí mò ń ṣe lọ́wọ́ yìí, ó máa ń gba bátìrì lọ́pọ̀lọpọ̀ eléyii tó sì mú kí ó máa já.

Ṣé o ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí? Dàada, mo ti rìnrìn àjò lọ sí onírúurú ìlú, pàápàá jùlọ ní àwọn ìlú tó wà ní àyíká àti agbègbè ìpínlẹ̀ bí tí mo wà ní orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n mi ò tíì ní àǹfààní láti rìnrìn àjò kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà.

Mọ ìtumọ̀ orúkọ rẹ, bẹ́ẹ̀ ni o mo mọ ìtumọ̀ orúkọ mi dáadáa. Kódà kò sí ìtumọ̀ kankan tó fara sín nípa orúkọ mi tí mi ò le yàn naná rẹ̀ fún ẹnikẹ́ni. Eléyìí sì máa jẹ́ ǹkan ìwúrí fún mi àti ǹkan tó máa ń fi mí lọ́kànbalẹ̀ nítorí pé Yorùbá bọ̀ wọ́n ní orúkọ ọmọ báyìí, ó ní ìjánu ọmọ. Mo mọ ìtumọ̀ orúkọ mi dáadáa, bí ìwọ bá fi jẹ́ kí òṣàlàyé ìtumọ̀ orúkọ mi fún ẹ ni kó wí fún mi kí n lè ṣàlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́

Ṣé o mọ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́. Pápá jù lọ bí irú ìjàmbá tó bá ṣẹlẹ̀ ní àkókò náà kí kò bá pọ̀jẹwọ ara lọ. Bí àpẹẹrẹ nínu ilé ìwé tí mo wà, bí ọmọ kẹ́kọ̀ọ́ kan bá ṣe ra wọ́n ní èṣì tàbí tí wọ́n bá ṣe ra wọ́n ní ìjàmbá, èmi náà ni mo máa ń pèsè ìrànwọ́ àkọ́kọ́ fún wọn nípasẹ̀ lílo omi, lílo àwọn ǹkan tó wà lára ọwọ́ tó mi láti ṣe ìrànwọ́ àkọ́kọ́ fún onítọ̀hún.

Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ pamọ́? Bẹ́ẹ̀ni o, nítorí pé ohun tí a bá fi sílẹ̀ lẹ́nu ewúrẹ́ máa ń gbé. Mo máa ń pa àwọn fáìlì mi mọ́ dáradára tí n kò ṣì ní jẹ́ kí ẹnìkankan táfàlà tàbí tasẹ̀ àgẹ̀rẹ̀ dé bẹ̀. Igbà tí mo bá nílò nǹkan níbẹ̀, òn ní màá lo gbé fáìlì mi jáde. Atipé fáìlì kì í ṣe nǹkan tí a fi ń táfàlà. Bí mi kò bá ní nǹkan tí mo fẹ́ fi ṣe, bí mi kò bá gbé wọn pamọ́ dáradára, ó máa ṣorú fún mi láti lè mú nǹkan jáde nínú fáìlì mi.

Ṣé o máa ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Daada, èmi a máa ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Yorùbá bọ̀ wọ́n ní pé ọmọ tí ayé bá bí òun ni ayé ń pọ̀n. Ayé ti di ayélujára, kò sí ibi tí ènìyàn wà tí kò le ra nǹkan tí ó bá wù. Nítorí náà, èmi a máa ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, kódà màá tún máa ta ọjà lórí Íńtánẹ́ẹ̀tì pàápàá. Íńtánẹ́ẹ̀tì jẹ́ ilé wa, níbi tí a ti le ra tí a ti le ta ọjà.